Ṣé o fẹ́ràn kọfí tàbí tíì? Èmi fẹ́ràn tíì, gbàpá jùlọ tí a bá fi mílìkì si, ta tún wá fi oyin kun, o máa ń dùn ó sì máa ń sara lóore. Ṣùgbọ́n kọfí o korò lẹ́nu, òun ni kò jẹ́ kí n fẹ́ràn rẹ.

Bẹ́ẹ̀ni ojú mi dára ó sì rẹwà. N o dúdú láwọ̀ mo sì dùn wo lọmọ ọkùnrin. Gbogbo awọn omidán lo n lé mi kiri, ìkan tún wà lẹ́gbẹ̀ẹ́ mi tó ń fojú burúkú wo mi, ṣùgbọ́n momọ̀ pọ̀lọ́run ó gbà mí lé lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ni ojú mi rẹwà, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá mi bẹ́ẹ̀.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? À, búrẹ́dì ni mo fẹ́ràn jù. Búrẹ́dì, búrẹ́dì tó fi bọ́tà ṣe tó rọ̀ dáadáa. Pápá jùlọ ti bá wá rí tea ta fi mílìkì sí àti oyin.

Níbo ni o ti máa ń ra nǹkan? Mo fẹ́ràn láti ra nǹkan nínú ọjà, pàápàá jùlọ ọjà ọba. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ la máa ń lọ sí bí ọjà yìí, ibẹ̀ sì la ti máa ń rí oríṣiríṣi ǹkan oúnjẹ ta máa ń jẹ fún ọ̀sẹ̀ bíi ẹran, bíi ìrẹsì, bíi ẹwà. Ọjà ọba la ti máa ń rí.

Ṣé o ti sìnà rí? Rárá o, mi ò sìnà rí o. Gbogbo tí mo bá lọ, mo máa ń béèrè dáadáa láti mọ ọ̀nà ibí tí mò ń lọ. Torí tí èèyàn sìnà ò ṣe ǹkan gidi. Mi ò sìnà rí. Ibi tí bá lọ, mo máa mọ ibẹ̀ dáadáa. Mo sì máa ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè lọ́wọ́ àwọn lowo ẹni tí mo fẹ́ lọ bá àbí ibi tí mo ti ń bọ̀.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ẹ̀fọ́ úgú t'awọ́n íbò. Ẹ̀fọ́ yìí dùn ún jẹ, òórùn rẹ̀ dá nimú ó sì máa ń ṣàrà ri din. Ó máa ń ṣàrà lóore, ẹni bá jẹ ẹ́, ó máa ń jẹ́ kí ẹni náà ní ẹ̀jẹ̀ púpọ̀.

Ní ọdún tuntun yìí, àwọn ọmọ tuntun tí mo fẹ́ ni mo fẹ́ kọ́ dé ìmọ̀ láti máa ṣe àwọn áápù ara, eh, áápù ayára bí àṣà, àwọn áápù ayára bí àṣà tí yóò jẹ́ kí iṣẹ́ mi rọrùn láti ṣe.

Mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ ajẹkù. Oúnjẹ tí a bá jẹ kù, ó máa ń gbé lẹ̀ ni. Nígbà mìíràn pẹ̀ni, a máa ń fún àwọn ẹran, àwọn ajá, àwọn adìẹ tó wà ní ilé àbí tó wà ní àdúgbò. Ṣùgbọ́n oúnjẹ ajẹkù mi ò fẹ́ràn láti máa jẹ mọ́

Bẹ́ẹ̀ni, mò n ṣètò láti lè jẹ́ kí iṣẹ́ mi wà ní oríṣiríṣi ìlú láti fẹ kárí ayé fún àwọn ènìyàn láti lè mọ ohun tí mò n ṣe àti ohun tí mò ń tà kárí àgbáláyé. Gbogbo ètò ló ti wà nílẹ̀ taa tí ń ṣe àwọn tó, àwọn tó yẹ ká bá sọ̀rọ̀ a ti ń bá wọn sọ̀rọ̀, àwọn tó yẹ ká jọba ṣe a ti ń bá wọn ṣe.

Ṣé o ní aṣọ òtútù? Beeni mo ni Aṣọ òtútù, aso otuutu dára nígbà tí òjò bá ń rọ̀ àbí nígbà tí ọyẹ́ bá ń mú. Aṣọ òtútù ló máa ń jẹ́ kí ara ẹni gbóná kí ẹni náà má lè ní àjàkalẹ̀ àrùn nígbà òjò àbí nigba otúútú.

Kí ló máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí iṣẹ́ bá wà, ṣùgbọ́n a dára mọ́ṣẹ́, ó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn láti máa parí iṣẹ́ ní àkókò ìgbà àsẹ àkókò tán fún mi. Nígbà tí a bá wá ṣe, tí àwọn tí mo kọ́ gbó bá wá ṣe, ó máa ń ta mi lára. Mo sì mọ kára mọ́ṣẹ́ yẹn láti lè parí ní àkókò tó ń fi fún wa láti lè parí rẹ̀.

Báwo lo mà ṣe ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń fi àkókò iṣẹ́ fún iṣẹ́, mo dẹ̀ ń fi àkókò ilé àti ayé mi fún ayé mi. Ẹ̀mí, ẹ̀mí iṣẹ́ gùn ju ẹ̀mí ènìyàn lọ, nítorí náà èèyàn ó fi àkókò iṣẹ́ fún iṣẹ́, èèyàn ó sì fi àkókò fún ayé tẹni fún ayé tẹni. Èèyàn gbọ́dọ̀ gbé àkókò iṣẹ́ wọ àkókò ayé, èèyàn sì gbọ́dọ̀ gbé àkókò ayé ẹni wọ àkókò iṣẹ́.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀. Ènìyàn nílò láti mọ ẹni tó ń bá ṣiṣẹ́ àti ẹni tí ènìyàn bá ṣe. Kó má jẹ ẹni tí ó kò bá ẹni lẹ́yan n bàa ṣiṣẹ́ àbí ẹni tí ó jẹ́ olóòótọ́ àbí ẹni tí yóò mọ fisẹ́ ṣeré. So ó ṣe pàtàkì láti lè ṣe ìwádìí ẹni tí ènìyàn bá ṣiṣẹ́.

Ṣé o máa pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, kò sí iṣẹ́ àbí kò sí òwò tí èèyàn ò gbọdọ̀ ní oníbàárà tuntun. Nítorí pé tíṣẹ́ èèyàn bá dáńgájíá tó sì ń ta nǹkan tó yọrantí, ó nílò láti ní àwọn oníbàárà tuntun. Àwọn oníbàárà ti tẹ́lẹ̀ náà ó ṣèṣì ṣe pàtàkì fún wọn láti lè polówó rẹ̀ fún àwọn oníbàárà tuntun.

Irú kọ̀mpútà wo ni mo ní? Kọ̀mpútà tí mo ní ó jẹ́ kọ̀mpútà tí a lè gbẹ́ lò láti ibì kan sí ibòmíràn táwọn oyinbo ń pè ní laptop. Ó sì jẹ́ Dell ló ṣe laptop tí mo máa ń gbé. Ohun tó máa n jẹ́ òṣìṣẹ́ tá a ń pè ní processor. Windows ni mo ń lò pẹ̀lú rẹ̀. Windows 11 ni mo ń lò pẹ̀lú rẹ̀.

Ṣé o fẹ́ràn láti máa lọ sí etí òkun? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Torí etí òkun dáa, ó jẹ́ ibi tó máa ń jẹ́ kí ọkàn balẹ̀. Ó máa ń jẹ́, ó jẹ́ ibi tó dùn ún wò. Ó jẹ́ ibi tí èèyàn ti máa ń pàdé àwọn èèyàn mìíràn. Ó sì máa ń jẹ́ ibi tó máa ń tuni lára. Nítorí náà, mo fẹ́ràn láti lọ sí etí òkun.

Nínú ẹ̀rọ ìgbésókè, mi ò kí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ó, ṣùgbọ́n tí ń bá rẹ́ ẹni tí mo mọ̀ àbí ẹni tí mo má mọ̀ náà tí ń bá wọ bẹ̀, mà á kí wọn gẹ́gẹ́ bí ọmọ ta kọ́ nílé re. Ṣùgbọ́n tí ó bá ń ṣe ẹni tí mo mọ̀ rí àbojú lú mọ̀, èmi ò ní bá a sọ̀rọ̀ lẹ́yìn kíkí.

Ṣé o fẹ́ràn lọ ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Nítorí pé ó yá débi tí mo bá lọ, ó yá, ó yára láti dé ibi tí mo bá ń lọ. Ju kí máa, kí máa gun ẹ̀rọ ìgúnṣẹ̀ lọ. Tá won lè, olóyìnbo pé ní step. Ẹ̀rọ ìgbésókè ó yára, mo fẹ́ràn.

Batiri fóònù mi, ó ma dúrò, ó ma dúró ní ọ̀pọ̀ ìgbà. Nígbà mìíràn, ó lè dúró láti òwúrọ̀ di alẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ṣe lòó sí ní ọjọ́ ni ó wà ṣe tí batiri re ò ṣe dúró sí. Ọ̀pọ̀ ìgbà tí ń bá ti tẹ́ jù látẹ́jù ó lè lo didi ọjọ́ kan ṣùgbọ́n ìgbà tí ń bá tẹ́tí máa ṣe àwọn oríṣìíríṣìí lọ́dọ̀ lórí rẹ̀ kò kí n pẹ́ tó ọjọ́ kan ṣùgbọ́n ó lè lo ààbọ̀ ọjọ́ kó tó kú.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Bí ó bá ti di ago méje àbọ̀, nígbà yẹn lòúnjẹ, èmi máa jẹ oúnjẹ alẹ́. Nítorí ó da kí eyan ma tètè jẹ oúnjẹ alẹ́ kó tó sùn, kí gbogbo oúnjẹ ti lè lọlẹ̀ kó tó di pé o lọ sùn.

Kí ni o máa ń ṣe kí o tó sùn? A! Mo fẹ́ràn láti máa ka Bíbélì mi kí n tó sùn. Láti máa ka ọ̀rọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Kristẹni, ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì láti máa mọ̀. Ó má ń, inú mi máa ń dùn nígbà tí mo bá ka ọ̀rọ̀ Ọlọ́run kí n tó lọ sùn. Mo fẹ́ràn láti máa ka Bíbélì kí n tó sùn.

Ṣé o máa ń fi owó pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́. Tí n bá ti rí owó gbà àbí a fún mi lówó àbí mo gba owó iṣẹ́ tí mo ṣe mo fẹ́ràn láti máa fi abala kan lè fún ìtọ́jú nítorí ọjọ́ ọ̀la àbí a mọ̀ oun ti oṣẹlẹ̀ ní ọ̀la. Mo fẹ́rà kin máa fi owó pamọ́.